Ṣé o máa ń fẹ́ràn coffee tàbí tea? Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Mo fẹ́ràn tea. Mi ò nífẹ̀ẹ́ sí coffee báyen, nítorí coffee ní caffeine. Ǹkan tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní caffeine kò dẹ̀ da tó bá ti pọ̀ ju láágo ara kò da. So mo prefer, mo fẹ́ràn coffee ju-- rárá, mo fẹ́ràn tea ju coffee lọ nítorí ǹkan tó wà nbẹ. So tea ni mo fẹ́ràn.

Ṣé eyín máa ń fọ́ ẹ? Ṣé eyín máa ń fọ́ ẹ? Ṣé eyín máa ń fọ́ ẹ? Bẹ́ẹ̀ni, mo ní nǹkan tí wọ́n ń pè ní àkókòrò, àkókòrò jeyinjeyin, ó ti jẹ eyín mi, so eyín máa ń fọ́ mi. Àmọ́ ó ní nǹkan tí mo máa lò fún un, tí bá ti lò kíni yẹ́n, ó máa jẹ́ kó lọlẹ̀ díẹ̀, kó dẹ̀ ní fọ́ mi mọ́, àmọ́ eyín máa ń fọ́ mi.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀? Ṣé o máa ń tẹ̀lé òfin ìyàrá oko ọkọ̀? Ṣé o máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo màá ń tẹ̀lé àwọn ìgbékalẹ̀ àwọn ìlànà àwọn òfin ti ìyàra ọkọ̀. Tí eeyan bá fẹ́, tí eeyan bá ń wa ọkọ̀, àwọn ibi tó yẹ kó tó bá ti fẹ́ yà sí, kó tó yà síbẹ̀, ó láwọn ǹnkan tó yẹ kó tẹ̀, kó jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun fẹ́ gbà bẹ́ẹ̀. Eléyìí ni àwọn elédé gẹ̀ẹ́sì máa ń pè ní traffic, traffic pointer, pointer mọ́tò. Ó máa ń sọ fún àwọn èèyàn pé tí eeyan bá fẹ́ gba ọ̀tún, ó máa tẹ ǹnkan yẹn, kíni yen máa jẹ́ kan mọ̀ pé ọ̀tún ló fẹ́ gba. Tó bá fẹ́ gba òsì, ó mọ̀ ó máa tẹ, àwọn tó wà lẹ́yìn àti iwájú won á mọ̀ pé ó fẹ́ gba, òsì. Tó bá dẹ̀ fẹ́ dúró náà, òni íná tó máa tàn, tó máa jẹ́ káwọn èèyàn mọ̀ pé mọ́tò yìí o, mọ́tò yìí o, ọkọ̀ yìí fẹ́ dúró, so èmi máa ń tẹ̀lé.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójojúmọ́? Ìgbà wo mélòó ni mo máa ń wo ojú àwòrán lójojúmọ́? Ìgbà mí i wákàtí méjì sí mẹ́ta, but tó bá wa pọ̀ jù òún ló máa jẹ́ mẹ́rin sí márùn-ún. Lẹ́yìn iyen, mi ò kí ń wo àwòrán bá yẹn lójojúmọ́

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Nígbà wo ni mo lọ wo eyín mi gan-an. Nígbà wo ni mo lọ wo eyín gan-an. Mo wá lọ sí hospital, iyẹn, ilé ìwòsàn láti lọ yẹ eeyín mi wò. Ìgbà tí mo máa dé bẹ́ẹ̀, mo bá dókítà tó waà n bẹ́ẹ̀, iyẹn bá mi yẹ gbogbo eyín mi, eyín tó ń ro mi yẹn, ó bá mi yẹ wò. Ó dẹ̀ sọ fún mi pé a máa nílò láti yọ̀ ni. Torí tí wọ́n bá ní ká wọ́n fún mi ní àwọn òògùn tàbí kí wọ́n fìlí rẹ̀, ó ṣe é ṣe pé kó padà wá kó bere sini rò mí lẹ́yìn ìgbà díẹ̀. So mo wá, mo wá lo, mo wá sọ fún wọn pé kó ṣi iyọ̀nu, pé kí wọ́n yọ̀. Wọn bá yọ̀ ọ́ ni etí ni, ni eyín yen ò bá ro mí mọ́.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Kí ni o máa ń ṣe kó tó lọ sùn? Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Ǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni, kí n tó sùn, mo máa make sure pé gbogbo ǹkan tó yẹ kí n ṣe, mo ti ṣe. Kí n tó sùn, mo máa ṣàdúrà torí Kristẹni ni mí. Àì, mo dẹ̀ gbàgbọ́ pé Olúwa Jesu Kristi lòún pá wá mọ́. So kí n tó sùn, mo máa kọ́kọ́ gbàdúrà, dúpẹ́ lọ́ Ọlọ́run fún ọjọ́ yẹn bó ṣe lọ. Màá tún dúpẹ́ lọ́ Ọlọ́run tó fẹ́ mú mi sùn. Màá dẹ̀ tún dúpẹ́ lọ́wo Ọlọ́run, màá tún gbàdúrà pé kó mú ayé mi gùn. So tí mbàá ti gbàdúrà tán, màá lọ sùn. Kò sí ǹkan míràn tí màá ṣe. Kí n tó sùn mo máa gbàdúrà àná, tí màá ti jẹun, màá ti ṣe ǹkan tó yẹ kí n ṣe, màá gbàdúrà, màá dẹ̀ lọ sùn.

Ṣé o ní àwòrán lára? Ṣé o ní àwòrán lára? Ṣé o ní àwòrán lára? Èmi ò mọ ní àwòrán lára, torí ara mi jẹ́ Christiani mi. So, ìgbàgbọ́ mi ò fàyè gbà ká máa ya àwòrán sára kò dá rárárá. Nítorí ẹnikẹ́ni tó bá ya àwòrán sára, ẹni náà ti bẹ̀rẹ̀ sí ní, sin àwòrán yẹn láìmọ̀. So kò dá. Ìsìn mi ò gbà ká máà ya àwòrán sára nítorí kò dá.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn kọ́, kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Ibi iṣẹ́ mi jẹ́ ibi kan tí ẹ̀yan máa ń kọ́ ẹ̀kọ́ gidi lójoojúmọ́. Wo ibi tí mo ti ń siṣẹ́, mo máa ń kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ láti ọ̀dọ̀ ọ̀gá àti tí àwọn ará, ah, ibi iṣẹ́ mi, ìyẹn àwọn colleagues mi títí dé àwọn ọmọ tá ń kọ́ nítorí olùkọ́ ni mí, títí dé, ahm, ọ̀dọ̀ àwọn, ah, àwọn olù, ah, àwọn akẹ́kọ̀ọ́ wa, àwọn students, àwọn tá ń kọ́. Mo tún máa ń kọ́, mo máa ń kọ́ ǹkan lọ́wọ́ wọ́n. Wọ́n lè, wọ́n lè kéré o, wọ́n lè kéré àmọ́ tí eeyan bá farabalẹ̀, eni na máa kọ́ ẹ̀kọ́ gidi látọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́. Iyẹn àwọn akẹ́kọ̀ọ́ tó dáa.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Sé o máa ń wọ ìbọwọ́? Bẹ́ẹ̀ni, àmọ́ kíì ṣe gbogbo ìgbà. Ìgbà mí mo máa wọ, ìyẹn tó bá, tó bá dojú ẹ, yálà bóyá ti, ehn, tí òtútù bá wà. Láti bo gbogbo arami ma tún wọ ìbọwọ́ ìyẹn tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní hand glove, mo máa wọ̀, so mo máa ń wọ̀. Ó kàn jẹ́ pé kò ṣe gbogbo ìgbà.